Ṣé o fẹ́ràn wà ní Oru? Rárá mi kò fẹ́ràn rẹ̀, torí kò dára.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ ewé. Mo nífẹ̀ẹ́ rẹ̀ lopọ̀lọpọ̀ nítorí jẹ́ àwọ̀ tó dára tó sì máa ń dán ni. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára tí mo bá ti wẹ̀ tán àti pé tí mo bá ti fẹ́ jáde, mo máa ń fi sí ara mi láti jẹ́ kí ara awọ mi kó máa dán. Nítorí náà ni mo ṣe fẹ́ràn rẹ̀.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá, mi kò ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí wípé mo jẹ́ ènìyàn tó ní ìgboyà láti sọ̀rọ̀ níbikíbi.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má wo àwọn ìràwọ̀ lójú òfurufú ní àṣálẹ́ nígbàtí mo bá jókò sí ìta láti gba atẹ́gùn tó dára fún ago ara mi.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Mo kọ́ ǹkan tuntun níbi iṣẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá. Mo kọ́ bí a ti ń lo ẹ̀rọ ayára, ẹ̀rọ tí a máa ń gbé sórí tábìlì, èyí tí a mọ̀ sí laptop. Mo kọ́ bí a ti ń lòó dáradára.

Ṣé orí máa ń fọ́ ọ? Rárá o. Orí ò kí ń fọ̀ mí, nítorí pé mi ò kí ń ṣe àwọn nǹkan tí ó máa mú orí fọ́ mi. Mo máa ń sùn nígbà tí ó bá yẹ, mo sì máa ń mú ìlera ara mi, mo máa ń mu dáadáa.

Ìgbà mélòó ni o má n jẹ́kí fóònù rẹ gboná? Mi o kì í jẹ́kí fóònù mi gboná, nítorí pé mo ma n lòó ní bí òtítọ́ àti bó ti yẹ.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ní ọ̀nà tó yára àti ní ọ̀nà tí ó dára láti parí iṣẹ́ náà ní pápàápàá.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀ dáadáa. Mo máa ń wẹ̀ ní ẹẹ méjì ní ojúmọ́. Mo máa ń wẹ̀ ní àárọ̀ kín tó jáde àti ní àṣálẹ́ kí nim tó sùn.